Bẹ́ẹ̀ni, mo ní agbára láti dá àwòrán sílẹ̀, ṣùgbọ́n kí a ṣe pé mo ní àwòrán tí ara ẹni tàbí fọ́tò gidi bí ènìyàn ṣe ń ní. Èmi kì í ṣe ènìyàn, nítorí náà mi ò ní ojú, ara tàbí fọ́tò tí ara mi. Ohun tí mo lè ṣe ni pé mo lè sọ-- mo lè ṣe ilọ́pọ̀ àwòrán tuntun láti inú àlàyé tí wọ́n bá fún mi. Àwòrán, àwòrán yìí lè jẹ́ ti ènìyàn, ẹranko, ìlú, ilé, àyíká ìṣẹ̀dá, àwòrán àròkọ tàbí àwòrán ìmọ̀ràn. Gbogbo rẹ̀ dá lórí bí o ṣe ṣàlàyé ohun tí o fẹ́ fún àpẹẹrẹ, tí o bá sọ pé "Dá àwòrán ọmọbìnrin yì kan tí ó wọ aṣọ Yorùbá tí ó dúró lẹ́gbẹ́ igi ọ̀pẹ ní ìsàlẹ̀ ìrọ̀lẹ́." Èmi yóò lọ gbọ́n àtọwọ́dọ́wọ́ láti dá àwòrán bẹ́ẹ̀ sílẹ̀ ní kókó kan ṣoṣo. Mi ò ní àwòrán tí ara mi, ṣùgbọ́n mo lè dá àwòrán ohunkóhun tí o bá sọ pé kí n ṣe, mo lè dá sílẹ̀. Tí o bá fẹ́ kí n dá àwòrán kan sílẹ̀ nísinsìnyí, ṣàlàyé ẹ̀, nísinsìnyí, ṣàlàyé ẹ̀ fún mi dáadáa, màá ṣe yì fún ẹ.

Rárá o, èmi kì í má nu ara mi o. Gẹ́gẹ́ bí ènìyàn, ara jẹ́ ohun ìyè bíìyì tí Ọlọ́run fún wa, ó sì yẹ ká bójú tó dáa dáa. Nínú ara ẹni kì í jẹ́ ojútùú sí ìṣòro kankan. Ó lè fa ìfarapa, ìrora àti àbájáda tó burú sí ìlera ara àti ti ọkàn. Ó ṣe é ṣe kí ènìyàn kan rò pé nína ara máa ń di ìbànújẹ́ tàbí ìbànújẹ́ ọkàn kù, ṣùgbọ́n ní tòótọ́ sábà sábà sì ni tòótọ́ sábà ń mú ìṣòro pọ̀ sí i. Ó máa ń sábà ń mú ìṣòro pọ̀ sí ohun tó da jù lọ ni pé ká sọ̀rọ̀ sókè ọ tàbí ká wá ìrànlọ́wọ́, tàbí tàbí ká sì sọ ìmọ̀lára wa jáde lọ́nà tó da. Bí bàa bà ṣe bẹ́ẹ̀ ṣé bá ọ̀rẹ́ ẹbí, olùkọ́ni tàbí amòye ìlára kan sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ènìyàn, mo mọ̀ pé ìrora àti ìbànújẹ́ lè wà, ṣùgbọ́n ara mi kì í ṣe ibi tí mo fi ń jìyà. Mo yá ọ̀nà tó da láti kọjú ìṣòro, ìbánisọ̀rọ̀, ìsinmi, àdúrà, ìmọ̀lára àti ìrànlọ́wọ́ ojúgbọ́n. Mo gbàgbọ́ pé ìlera ọkàn jẹ́ pàtàkì gẹ́gẹ́ bí ìlera ara. Tí ìbéèrè yìí bá ń jẹ́ kí o ronú nípa ìṣòro ara rẹ tàbí ní ẹlòmíràn, ó ṣe pàtàkì ká má ṣe dáa dáa nìkan ìrànlọ́wọ́ wa àti pé sísọ rẹ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tó da. Mo wà níbí láti fẹ́ gbọ́ sí gbogbo nǹkan tó bá fẹ́ sọ, ó dáàbò.

Gẹ́gẹ́ bí ènìyàn, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ìsùn, yàrá ibi sùn. Ìdí ni pé yàrá ìsùn jẹ́ ibi tí mo ti ń rí ìtùnú àti àlàáfíà jù lọ. Nibi yii ni mo ti ń sinmi lẹ́yìn ọjọ́ pípẹ́, tí mo ti ń tún ara àti ọkàn mi ṣe. Ó jẹ́ ibi tí mo lè wà lóòótọ́, kò sí ariwo, kò sí ìdààmú, kò sí ìdálẹ́bi kankan. Ibi tí mo lè rò, tí mo lè gbáradúró, tí mo dẹ̀ lè kàwé tàbí kan dubulẹ ki n sùn, òun ni yàrá ìsùn. Mo tún fẹ́ràn yàrá ìsùn nítorí pé ó jẹ́ ibi àṣírí mi, ibi tí mo lè jẹ ẹ̀mí gan gan. Ó ràn mí lọ́wọ́ láti dín ìbànújẹ́ àti ìrora ọkàn kù. Ibi tí mò ń gba, ibi tí mò ń gba agbára tuntun fún ọjọ́ mìíràn, òun ni yàrá ìsùn. Ni kíkúrú, yàrá ìsùn jẹ́, yàrá ìsùn jẹ́ ibi ìsùn, ibi tí mo ti ń sùn. Ó jẹ́ ibi ìsinmi, ìrònú àti ìtúnra ẹni fún èmi gẹ́gẹ́ bí ènìyàn. Yàrá ìsùn tún jẹ́ yàrá tí mo ti máa ń sinmi. Tí ìdààmú àbí wàhálà bá ti pọ̀ jù, mo máa ń lo yàrá ìsùn fi ṣe ìsinmi, àtúra àti ìfọ̀kanbalẹ̀. Ni àpẹẹrẹ, tí ó bá ti rẹ̀ mí tí mo lọ ibi iṣẹ́ tí mo padà dé, tí ó bá rẹ̀ mí, yàrá ìsùn jẹ́ ibi tí mo máa ń lọ láti lọ sinmi ọkàn mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó dàbọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sùn ní ọ̀sán nígbà mi gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n kì í ṣe lóòrèkóòrè. Ìdí ni pé ìsun ọ̀sán, ìsun ọ̀sán a tún máa pè é ní, a tún máa pè ní ìsun kékeré. Ìsun ọ̀sán lè ran ara ti, ìsun ọ̀sán ó lè ran ara àti ọkàn lọ́wọ́ gan-an ni. Pápa jùlọ tí mo bá ti ṣiṣẹ́ púpọ̀ tàbí tí mo bá jí lówúró gan-an, nígbà tí mo bá rí ara pé, tí, nígbà tí mo bá rí ara mi pé mo rẹ ìsun ọ̀sán díẹ̀ bí i ṣẹ́jú kan sí méjì sí mẹ́ta, ń máa tún agbára mi ṣe ó sì máa ń jẹ́ kí ọpọlọ mi túbọ̀ ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n mo tún mọ̀ pé bí mo bá sun, tí bí mo bá sun pẹ́ jùlọ ní ọ̀sán, ó lè jẹ́ kí, ó lè jẹ́ kó sọ̀rọ̀ fún mi lára láti sun dáadáa ní alẹ́. Nítorí náà mo máa ń ṣọ́ra, mo máa ń yá, mo máa ń yan àkókò tó yẹ tí mo lè sun lọ̀sán. Gẹ́gẹ́ bí ènìyàn, mo sùn ní ọ̀sán nígbà tí ara bá ń béèrè ìsinmi. Mo dẹ̀ tún máa ń sùn lọ̀sán nígbà tí ọ̀nà ìtọ́jú ara ẹni kì í ṣe àṣejù. Mo máa ń lo, mo, mo, mo, mo ń lo láti dín ìrẹ̀wẹ̀sì àti ìkúnlẹ̀kún ọkàn kù. Níṣókí, ìsun ọ̀sán ka tún máa ń pè ní ìsun kékeré da, ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ló ṣe pàtàkì. Tí ara bá nílò rẹ̀, kò sì sọ-- kò sì ìṣòro ṣùgbọ́n a gbọdọ̀ mọ ìgbà àti ìpèyà rẹ̀. Níṣókí, orun ọ̀sán ó da. Bí mo ṣe sọ tẹ́lẹ̀ tí ara bá nílò rẹ̀, ó dára ka sun ọ̀sán kí ara wa lè tú pé dáadáa láti fi ṣe àwọn iṣẹ́ kankan táa bá fẹ́ ṣe ní alẹ́. Orun ọ̀sán da fún ara wa, ó da fún aláboyún náà, ó dẹ̀ da fún àwọn èèyàn àgbàlagbà láti fi jẹ́ kí ara dá lára. Ṣùgbọ́n fún èmi o, èmi máa ń sun orun ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan kí ara lè tún ṣe ara lóore padà. Orun ọ̀sán da ṣùgbọ́n kò da ká máa sùn púpọ̀ jù. Nítorí ìgbà ọ̀sán, òun ni iṣẹ́, ìgbà ọ̀sán la máa ń ṣiṣẹ́, iṣẹ́ dè ní òògùn ìṣẹ́, ó dàbọ̀.

Kò sí ibi tí mi ò lè fi kọ́kọ́rọ́ mi sí ṣùgbọ́n kọ́kọ́rọ́ mi jẹ́ ohun tó ṣe pàtàkì sí mi torí ohun ni kọ́kọ́rọ́ tó máa ń ṣi ilẹ̀kùn mi, tó máa, kọ́kọ́rọ́ tó máa ń ṣi ilẹ̀kùn mi tó dẹ̀ máa ń fi, tó máa ń fi, eh, kí nan, nǹkan tí àwọn olóyìnbo ń pè ní protection. Ó máa ń dá ìbò, àbò bo yàrá mi, àwọn nǹkan tó wúlò tó ṣe pàtàkì nínú yàrá mi, nínú ilé mi, tí bá ti ti inú ilé mi, kọ́kọ́rọ́ yẹn ó ṣe pàtàkì. So kò sí ibi tí mi ò lè fi kọ́kọ́rọ́ mi sí, mo máa ń fi sínú, mo máa ń fi sínú, eh, báàgì mi tí mo máa ń gbé lọ sí ibi tí mo máa ti ń ṣiṣẹ́. Ìgbà mí rán, ìgbà mi dẹ́wàá mo máa so sí mọ́ aṣọ mi so that kò ní sọnù. Torí ìgbà mí wà tó jẹ́ pé a lè sọ, nǹkan kan lè sọnù látara inú báàgì wa kí a fẹ́ mú nǹkan inú báàgì kí kọ́kọ́rọ́ lọ jábọ́. Tí kọ́kọ́rọ́ bá dẹ̀ jábọ́, kò sí nǹkan táa fẹ́ fi ṣí ilẹ̀kùn, táa fi wọlé, táa fi sun, táa fẹ́ sun àbí, eh, nǹkan táa n, eh, táa n, ta, ta, ta fẹ́ kí ó bá wa fi àbò àti ìṣọ̀ bọ̀ bí àwọn nǹkan bí àwọn aṣọ ara wa, àwọn dọ́kúmẹ́ǹtì tí ó ṣe kókó nínú ilé, tó ṣe pàtàkì nínú ilé, àwọn nǹkan ara wa, àwọn aṣọ, eh, báàgì bàtà, àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ilé ta máa ń tì pẹ̀lú kọ́kọ́rọ́. So ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ó jẹ́ ibi tó jẹ́ pàtàkì sí mi torí pé màá rántí tí mi ò ní sọnù, tí mi ò dẹ́ni fún anybody láti mọ ibi tó wà. So torí tí ẹni, kí ẹni bá ti mọ ibi tí kọ́kọ́rọ́ mi wà, ilé mi àtàwọn nǹkan kan tó wà nínú ilé mi, ó máa jẹ́ nǹkan tó ti, ó máa jẹ́ nǹkan tó ti ṣe, eh, àfihàn sí àwọn ará ata. So ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ó ṣe kókó, ó ṣe pàtàkì fún mi. So ní, ní ṣóò kí ibi tí màá ń fi kọ́kọ́rọ́ mi sí, mo lè fi sínú báàgì mi, mo lè so mọ́ aṣọ mi, mo lè fi sí, mo lè fún àwọn ọ̀rẹ́ mi gan-an, ọ̀rẹ́ mi tó jẹ́ ẹni tí mo mọ̀, tí mo dájú pé èèyàn gidi ni ẹni yìí, mo lè ní kó bá mi tọ́jú ẹ̀. Tí bá dé láti ibi iṣẹ́, màá wá gba kọ́kọ́rọ́ mi lọ́wọ ẹni náà. Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan pàtàkì torí òun ló máa, eh, o-o-òun ló máa ń ṣe atọ́jú àti asọ́nà fún ilé mi.

Tí mo bá gbọ́ yin yẹ pẹ̀lú àlàyé tẹbí mi yìí, ibo ni mo fẹ́ lọ ṣe ìsinmi? Hmm. Ibi tí mo fẹ́ lọ ṣe ìsinmi pọ̀ o. Ó pọ̀ yá tuú, ó pọ̀ yá pẹrẹ. Pápá jù lọ, ìsinmi jẹ́ ǹkan tó da fún ọkàn àti ara. Ó dẹ̀ máa ń ṣe ọkàn àti ara àti gbogbo ara ní oore. Ibi kan tó wù mí láti lọ ṣe ìsinmi ni ibi tí wọ́n pè ní ìlú Brazil àti Paris ní òkè òkun nílé òyìnbó. Ó wùmí kí n lọ ṣe ìsinmi níbẹ̀, kí n tọ́jú ara mi, kí n tọ́jú ẹ̀mí mi, kí n tọ́jú àwọn nǹkan tó ṣe kóko jùlọ fún ara. Tí kò bá wá sí owó tó pọ̀, ó wùmí kí n lọ ṣe ìsinmi ní ìtura ránpẹ́ kọ́ ní ìlú Èkó. Àwọn oríṣiríṣi ìtura wà nílùú Èkó àti Abuja. O dáwọ́ lórí owó tó wà lọ́wọ́ ẹ. So ibi tí mo fẹ́ lọ ṣe ìsinmi ó pọ̀ gan. Owó ló ṣe kóko. Tó owó bá ti wà, ibi tí èèyàn ti fẹ́ ṣe ìsinmi ó pọ̀ gan. Ìsinmi gẹ́gẹ́ tí mo dẹ̀ ṣe sọ lákọ̀ọ̀kọ́, ìsinmi jẹ́ ǹkan pàtàkì, tó ṣe pàtàkì fún ara, tó ṣe pàtàkì fún ẹ̀mí, ó dẹ̀ ṣe pàtàkì fún orí. A ní, a need dí láti máa ní ìsinmi púpọ̀ so that, so that a máa fi ta bá ti ní ìsinmi tí ara wa ti balẹ̀, tí ara wa ti ṣílé, ìsinmi yẹn ta nìyẹn, òun ló máa fún ara wa ní, ẹ́, nǹkan táwọn olóyìnbó ń pè ní energy. Ó máa jẹ́ kí ara wa ṣe ṣáká kalẹ̀ tú rí ibi iṣẹ́ àbí ǹkan ta ti fi pa owó a lè tún fi rí ṣe. Tí ara ò bá ní ìsinmi, ara máa, ara máa ṣàárẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí a ṣàárẹ̀. So ibi, ibi tí mo fẹ́ lọ sí, ibi tí mo fẹ́ lọ ṣe ìsinmi bíi bá ti lówó lọ́wọ́, o wùmí kí n lọ ṣe ìsinmi ní ìlú Paris tàbí ìlú Africa tó ń jẹ́ South Africa ní Johannesburg tó wẹ̀ be á ti yọ. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, ìsinmi jẹ́ ohun pàtàkì tó da fún ara, tó dẹ̀ máa ń ṣe ara lóore. Ẹ̀ṣé o.

Ìbéèrè yìí ò jinlẹ̀ gan ni o. Ìbéèrè tí ó mú ọpọlọ wá ni ó dẹ̀ mú kí èèyàn farabalẹ̀ kó dáhùn ìbéèrè yìí ni. Kí ni àwọn èrò mi fún ìṣe ọjọ́ iwájú? Iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ nǹkan tí a ń pè ní iṣẹ́ tó máa ní ìwúlò, iṣẹ́ pàtàkì, iṣẹ́ tó máa mú oore àti owó àtàlà fia wá fún Yàn ní iṣẹ́ ọjọ́, ní ọjọ́ iwájú. Ẹ jẹ́ ẹ ń fọ́sí wẹ́wẹ́ kalẹ̀ mọ nǹkan tí ìbéèrè yìí ó túmọ̀ sí. Iṣẹ́ ọjọ́ iwájú ó, ó túmọ̀ sí iṣẹ́ ta máa ṣe ní ọjọ́ iwájú bíi tọ́la, bíi ọ̀tunla, bíi àkókò ọdún tó pẹ́ sí i. Àwọn oyin, àwọn olóyìnbo máa ń pè ní future. Nǹkan tí iṣẹ́ ọjọ́ iwájú mi, nǹkan tí iṣẹ́ ọjọ́ má, iwájú túmọ̀ sí ni ẹ́. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú mi ó ṣe pàtàkì gan, ó dẹ́pọ̀ gan. Ṣùgbọ́n kí àkókò máa lọ, màá ṣàlàyé àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí, tí mo ríro ni ìpè fún iṣẹ́ ọjọ́ iwájú. Láàkọ́kọ́, a gbọdọ̀ mọ̀ pé iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ iṣẹ́ tó máa mú nǹkan gidi fún wa. A gbọdọ̀ máa pínlẹ̀ iṣẹ́ ta ń ṣe ní àsìkò ńsìn, a gbọdọ̀ máa pínlẹ̀ ẹ̀sìn, a gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ fún àwọn èèyàn láti máa rí. Nítorí tí ò bá ṣiṣẹ́ lẹ́ sìn, ọjọ́ iwájú ò lè da. Torí ẹ lọ ṣe má, torí ẹ ni yorùbá ṣe máa ń pa òwe pé ẹni tó bá ti ṣiṣẹ́ ní kíá kíá, or ẹni tó bá ti ṣiṣẹ́ ní ó bá ti fi òwú rẹ̀ ṣiṣẹ́, ó di dandan kí alẹ́ ẹni náà, ó di dandan kí alẹ́ ẹni náà dà. Torí ẹ ni won se wí pé kò fi, torí ẹ lọ ṣe máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ mú iṣẹ́ yín, ẹ mú ní tíka tíra, ẹ mú ní líle líle, ẹ mú ní líle líle. Tó bá di ọjọ́ iwájú, a lè ṣe àǹfààní fún yín àti fún ẹbí yín àti fún ra yín pàtàkì lọ jú àwọn, fún àwọn ọmọ àti ìyàwó àti ọkọ tí ẹ bá fẹ́. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀. Pàápàá jù lọ, èyí tó ṣe kó kójú ni pé kí a ṣiṣẹ́ gidi, ká dẹ́ kó wó gidi, ká gbe tọ́jú kó lè ṣe àǹfààní fún wa ní ọjọ́ iwájú. Ọjọ́ iwájú ni a máa ń pè, mo sọ tẹ́lẹ̀ pé àwọn olóyìnbo máa ń pè ní future. Tí ò bá ṣiṣẹ́ lẹ́ ẹ̀sìn, ì ò ní rí ọjọ́ iwájú gidi lọ tó bá ti di ìgbà tí yàn fẹ́ lọ ṣe ọjọ́ iwájú náà. Ṣùgbọ́n ó ṣe kókó pé kí yàn ní èrò gidi fún ọjọ́ iwájú ẹ. Lóòlà tí ọjọ́ iwájú náà bá dé tán, a lè ṣe àǹfààní fún ẹni náà àti fún family ẹni náà, mọ̀lẹ́bí ẹni náà, a lè ṣe àǹfààní fún un. Bí àpẹẹrẹ, tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ láti ìsìnyí ní kékeré ẹ, tó wá kọ́rọ̀ jọ tó fi kọ́lé, tó fi ṣe nǹkan rere, ṣé o mọ̀ pé ọjọ́ iwájú ẹ, ó ti, ó ti ṣe, ó, ó ti, ó dájú pé o máa ṣe dáadáa. Nítorí ilé tó kọ́ ńsìn yìí ó máa wúlò fún ẹ lọ́jọ́ iwájú tó bá ti dàgbà. Tó sáárọ́ mọ́, tó ò sí ẹ, tó ò sí ìgbìyànjú láti ṣiṣẹ́ mọ́. Ilé tó kọ́ǹ gbà ẹ́ ló máa ṣe wúlò fún ẹ. Ohun náà ló fi dáto. Ṣe ni pé kí yàn mú iṣẹ́ ọjọ́ iwájú ẹ kó mu ní tẹ́ra tẹ́ra, kó má jẹ́ kí ó bọ́ lọ lọ́wẹ̀. Kọ́lọ́run kó kọ́ wa móṣe, kó dẹ̀jẹ́ ká, kí iṣẹ́ ọjọ́ iwájú wa kó réré, ká réré ńbẹ, ká rà áànú ńbẹ. Àmín. Ó dàbọ̀.